Nípa àsìkò ìparí iṣẹ́, ìfarayàn àti sùúrù òun ni mo fi máa ń parí iṣẹ́. Mi ò ní kánjú, màá má ni ní ọ̀kan wípé ohun yìí o ti fẹ́ parí. Mo sì gbudọ̀ se ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ kí n ba lè gba oríyìn lórí iṣẹ́ náà tí mò ń ṣe. Mi ò ní fi ìkánjú sí, màá ṣe pẹ̀lú sùúrù, pẹ̀lú, pẹ̀lú sùúrù àti ìfarayàn òun ni màá fi ń parí iṣẹ́ náà.

Ṣé mo ti rí dókítà kẹ́yìn tí mo bá lè rántí? Àkókò ìgbà tí mo wà ní ilé ìwé girama òun ní mo ti rí dókítà kẹ́yìn nítorí pé mo jẹ́ ẹni tí ó kò kí ń ṣàìsàn ní gbogbo ìgbà àti wípé tí àìsàn bá ti è wá, àìsàn ibà ni ó máa ń jẹ́ nítorí pé ẹ̀dá ẹ̀jẹ̀ tí Ọlọ́run fún mi, àwọn ẹ̀dá ẹ̀jẹ̀ tó jẹ pé tí ehhnnn ẹ̀fọn bá jẹ wá, a máa ní ibà.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń kọrin àti wípé ní ilé ìjọsìn mi mo pẹ̀lú àwọn ẹgbẹ́ akọrin. Mo sì máa ń kọrin dáadáa. Nígbà mìíràn tí mo bá wà nínú ilé, mo máa ń kọ orin, àwọn orin ọpẹ́, àwọn orin ìyìn mo máa ń kọ ní inú ilé àti kíkọ orin ó ti jẹ́ ohun tí mo máa ń ṣe láti ìgbà tí mo ti wà ní kékeré.

Ohun tí èmi kà sí ìgbádùn, òun ni kí èèyàn ní owó lọ́wọ́, kó rí owó fi ṣe ayé. Àwọn tí mo sì máa fi ń ṣe ìgbádùn, àwọn ni kí n ní owó lọ́wọ́ kí n rí owó fi ṣe ayé nípa wìpé kí n gbọ́ orin, orin tó bá, tó gbá ìgbàgbọ́ mi lọ. Kí n jẹ ohun tó dára ní àsìkò. Kí n lọ sí àwọn ibi, àwọn ibi ohun mèremère láti lọ, láti lọ ṣe ìgbádùn afẹ́ ara mi. Kí n lọ sí àwọn ìlú òkèèrè bí i Dubai láti lọ wo bí ayé ṣe rí ní ìlú ibo mìíràn. Àwọn ohun tí mo kà kún ìgbádùn nìyẹn. Nípa ká máa mu ọtí, mi ò kà sí ìgbádùn nítorí pé mi ò kí ń mu ọtí. Mi ò bá iru e lọ́wọ́ àwọn òbí, mi ò ní kà sí ìgbádùn rara ṣùgbọ́n ká lọ, ká káàkiri lọ sórí ilẹ̀ èdè mìíràn, ká lọ wo bí ayé ṣe rí lọ́hùn, ká tún wo bí iṣẹ́ Ọlọ́run ṣe tó. Àwọn ohun tí mo kà kún ìgbádùn nìyẹn. Ohun tí mo sì kà kún pé ó jẹ́ pé èèyàn tẹ ìfẹ́ ọkàn ara èèyàn lọ́rùn, òun ni èyí.

Nípa rí rí ìpèsè àwọn ohun èlò elé tí mo máa ń lò nílé, ni wípé mo máa lọ sí ọjà. Tóbá jẹ́ ohun tí mo lè rí ní ọjà tó wà ní àyíká mi, màá rà á. Tóbá sì jẹ́ ohun tó je pé kí n ṣe ohun tí mo lè rí ní ọjà tó wà ní àyíká mi pé mo máa ní láti ohùn béèrè fún láti ìlú ibòmíràn, màá béèrè fún. Nínú ọdún yìí, o ní àwọn kòkò kan tí mo nílò bátìrì sí ẹ̀rọ ayárabíàṣá mi. Ohun tí mo ṣe ni wípé mi ò rí àye ati rà ní ìlú ibi tí mò ń gbé. Mo ṣẹ̀ṣẹ̀ wá èyàn tó bá mi, tó bá mi wá ẹni tó lè bá mi, bá mi ṣètò ẹ̀ láti ìlú ibòmíràn, ìlú elé tó sì tó bí ọjọ́ bí méjì sí mẹ́ta kí ohun náà tó, ohun èlò náà tó dé.

Akókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́bọ. Ọjọ́bọ o jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo ọjọ́ nítorí pé ọjọ́ yìí ò ní ó kẹ́yìn fún ọjọ́ iṣẹ́ àti pé ọjọ́ yìí sì ni ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀. Nítorí náà mo fẹ́ràn ọjọ́ yìí púpọ̀. Ní moràn tí ní ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àyájọ́ ọjọ́ yìí ó máa ń dàbí ẹni pé àyájọ́ ọjọ́ yìí pé ago máa ń tètè máa ń lù láti lọ sí ilé. Nítorí pé gbogbo ọmọdé ló máa ń wu láti ní ìrírí ọjọ́ náà. Nítorí pé à ń lọlé fún òpin ọ̀sẹ̀.

Adùn eléyi ti mo fẹ́ràn ní orí ice cream, òun ni adùn eléyi tí àwọn olóyìnbo ń pè ní vanilla àbí ì tí àwọn olóyìnbo ń pè ní strawberry. Mo fẹ́ràn adùn yìí gidigan nítorí pé ó ma ń jẹ́ ohun tí ó ma tí mo fẹ́ràn láti máa fi sí orí ice cream mi.

Ọjà tuntun, jíjàde ọjà tuntun. Ni apá ibi tí èmi ń gbé, a kìí ná ọjà tuntun ṣùgbọ́n ọjà eleyii tí a máa ń ná, òun ni ọjà ọlọ́jọ́ márùn-ún márùn-ún. Ni ilẹ̀ Yorùbá, àwọn ibí kan wà to je pé wọ́n máa ń ná ọjà ní ọjọ́ mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún. Àwọn ọjà ọlọ́jọ́ márùn-ún wà, àwọn ọjà ọlọ́jọ́ márùn-ún, àwọn yẹn ló pọ̀ jù ni ilẹ̀ Yorùbá. Ni, ẹ́ hìn, ní apá ilẹ̀ Ìjẹ̀bú níbi tí mò ń gbé, àwọn ọjà ọlọ́jọ́ márùn-ún márùn-ún wà. Ọlọ́jọ́ mẹ́ẹ̀dógún wà, ṣùgbọ́n àwọn yẹn ò wọ́pọ̀. Ṣùgbọ́n àwọn ọjà ọlọ́jọ́ márùn-ún márùn-ún, àwọn ló pọ̀ jù. Tí wọ́n bá na ọ̀kan ní èní, wọ́n á na ní ọjọ́ tó bá máa pé ọjọ́ márùn-ún míìràn. Bi wọ́n se máa ń na ni nìyẹn. Tó bá sì jẹ́ wípé o ọjọ́ márùn-ún márùn-ún yẹn, wọ́n wá rí i pé ó máa bọ́ sí ọjọ́ ọdún bí i ọjọ́ ọdún, ọdún tuntun bí i ọdún ẹ̀míràn àbí ọdún Kérésì àbí ọdún Mùsùlùmí, wọ́n á mú ọjọ́ yìí, wọ́n á pe ọjà yẹn, wọ́n á pè é ná kó tó tó ọjọ́ karùn-ún yẹn àwọn bí ó sì jẹ́ ní.

Ní apá ilẹ̀ aláwọ̀ dudu ti orílẹ̀-èdè Nàìjíríà tí mo wà, ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ a kìí wọ ago ọwọ́. Àyàfi tó bá jẹ́ àsìkò ọyẹ́, àkókò ọyẹ́ àwọn ẹ lo míràn ma ń wọ ago ọwọ́. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan mi kì í wọ ago ọwọ́ ní àkókò ọyẹ́. Àkókò ọyẹ́ yìí làwọn èèyàn ma ń wọ ago ọwọ́. Àwọn èèyàn tó sì máa ń wọ ago ọwọ́ ní gbogbo ìgbà ni àwọn tó bá jẹ́ ẹlẹ́ha, àwọn ti ẹlẹ́sìn mùsùlùmí àbí àwọn tí ó bá ń gbé eégún. Yàtọ̀ sí àwọn ẹni bẹ́ẹ̀ àbí ẹni tó sì ń gba eré aláfẹsẹ̀gbá tí ó jẹ́ pé òun ni ó dúró sí ojúlé tí ò bá sì ń ṣe ẹni bẹ́ẹ̀, kò sí ohun tó fẹ́ mú èèyàn máa wọ ago ọwọ́ ní orílẹ̀èdè Nàìjíríà nítorí pé ojú ọjọ́ orílẹ̀ wa ní apá ilẹ̀ aláwọ̀ dúdú torílẹ̀èdè Nàìjíríà ó jẹ́ ojú ọjọ́ tí yẹ pé òjò máa ń rọ̀ dáadáa, òòrùn sì máa ń ràn. Ìgbà mìíràn wá gan òru máa ń mú. Kì í ṣe ohun tó mọ́pọlọ wá kí èèyàn wá máa lo ago ọwọ́

Nípa kíkà àwòrán ilé, eh tí èèyàn bá fẹ́ ka àwòrán ilé, èèyàn máa ka pẹ̀lú àwọn òǹkà Yoruba, ení, èjì, ẹ̀ta, ẹ́rìn, àrún, ẹ́fà, èje, ẹjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iyè tí àwòrán yi bà sì jẹ́, èèyàn ó kọ́lé àwọn bí a ti ń ka àwòrán ilé nìyẹn.

Nípa ìbéèrè yii, tó bá jẹ́ pé àkókò ooru ni, ni ìbéèrè yìí ń sọ nípa rẹ̀. Mi ò fẹ́ràn ooru nítorí pé àkókò ooru kò kín ń jẹ́ kí èèyàn sùn, èèyàn o ní lè sùn, èèyàn máa ò fẹ́ra ní gbogbo ìgbà ni títí di àkókò náà máa fi dẹ́kun, títí di òwúrọ̀ lolúwa e máa ma fẹ́ ara. Tó bá sì jẹ́ pé ooru, àkókò tí ó rú ni àkókò ni ìbéèrè yìí ń sọ, àkókò ooru, ó jẹ́ àkókò tó dára. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí àkókò tí a máa fi ń sùn ni èyí jẹ́

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlá mi. Ríran líláàlá, mo ní ẹ̀bùn àlá, ó jẹ́ ohun tí mo ní ẹ̀bùn ẹ̀ láti kékeré. Mo máa ń lá àlá yálà sí ara mi ni àbí sí ẹlòmíràn. Tí mo bá sì ti lá, tó bá jẹ́ ilé tí ò dá ni, màá gbàdúrà sí i, tó bá jẹ́ tí ó da, màá gbàdúrà sí i ná. Nítorí náà ohun tó jẹ́ ohun tí mo máa ń lá ni, tí bá sì là á là, mo máa rántí, mo máa rántí tí mo bá jí, màá le sọ pé òun báyìí ni mo rí òun, báyìí ni mo rí ò.

Mi ò mọ̀ nípa ìdáhùn ìbéèrè yi nítorí pé ẹni tó bá ní ìrora ni ẹni tí ó bá pàdánù ẹni tó jẹ́ olólùfẹ́ rẹ̀, òun ló máa ń ní ìrora tí ó bá ń bá tí ó bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ohun tí mo mọ̀ tí àwọn èèyàn máa ń ní ìrírí ẹ̀ tán máa ń bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ ò ní kí wọ́n máa tijú àbí kí ẹ̀rù máa bà wọ́n ṣùgbọ́n nípa ìrora mi ò lè sọ nípa rẹ̀.

Ohun tó ń jẹ́ eré ìdáni mi ò mọ̀ nítorí pé ní apá ìhà apà ibi tí mo wà ní orílẹ̀èdè Nàìjíríà, mi ò gbọ́ ri wípé wọ́n ń ṣe ohun kan tó ń jẹ́ eré ìdáni. Nítorí náà mi ò lè sọ púpọ̀ nípa ìbéèrè yìí tí mó rí ní ojú fọ́ran mi yìí.

Èmi kò lè sọ nípa ìbéèrè yìí púpọ̀ nípa ìbéèrè nítorí pé mi ò kí ń ṣe àwọn tó má ń ṣe eré ìdárayá àti sísáré fífò. Nítorí náà mi ò lè sọ púpọ̀ nípa ìbéèrè yìí torí kì í ṣe ohun tí mo yàn láàyò láti má a ṣe.